Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Tí òfin ìyára ọkọ̀ bá ní kí n dúró, mo máa ń dúró. Mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀, bẹ́ẹ̀ ni mo máa ń tẹ̀lé. Ó sì dára kí eeyan ma tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí pé oríṣiríṣi ìjàmbá ọkọ̀ ló lè ṣẹlẹ̀ tí eeyan ò bá tẹ̀lé.

Báwo ni, báwo ni o máa ń ṣe ọjọ́ àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Láíláí, ehn, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mo jè nìkan tóò ṣe pe, mi ò kúndùn ki má ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mì. Mi ò kí ń ṣe.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ohùn ni pé máa ń múra kalẹ dè wọ́n dáadáa torí pé a sò fẹ́ jọ sọ̀rọ̀ òwò ni, a sẹ, a dẹ, a dẹ tún fẹ́ sọ̀rọ̀ báwo la ṣe máa gbọ́ra wa yé lórí àwọn nǹkan tí wọ́n fẹ́ rà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Èmi ò ní ọkọ̀, èmi ò ní ọkọ̀ ṣùgbọ́n mò ń gbá aládua pe kè mi náà lọ́kọ. Ṣùgbọ́n ẹni ní, ní ìmọ̀ràn tẹ̀mi ẹni tí ó bá ní ọkọ̀, ó yẹ kí wọ́n máa ra epo sí ọkọ̀ wọn, tí epo tó wà nínú ọkọ̀ wọn tẹ́lẹ̀ tó tán.

Nígbà wo ni o kẹ́yìn n kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ rẹ? Ẹ̀n, èmi ò má, èmi ò tíì máa ṣiṣẹ́ ná, tí mo ṣe wàyí. Ọmọ ọ̀lẹ lère ni mí, ṣùgbọ́n ẹni tó bá wà níbi iṣẹ́, ó yẹ kí wọ́n máa kọ́ nǹkan tuntun tó máa jẹ́ kí wọ́n ni idàgbàsókè níbi iṣẹ́ wọn, níbi tí wọ́n ti ń ṣiṣẹ́.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Tí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́, nígbà tí, e, èrò, èrò tó pọ o bá sí lẹgbẹ mi, mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ pọ̀ fún mi, mi ò ní le gbé fóònù náà, máa jẹ́ kó dìgbà mií tí tó gbe.

Èmi ò sábà, ṣe o máa ń kọrin kẹ́ẹ́lẹ̀? Èmi ò sábà kọrin, mi ò ní fẹ́ orin. Mi òún sábà kọrin, mi òún sábà kọrin. Bó òun tó kò sele ni pé mo máa ń ké Al Qur'an, mo máa ń ké, mo máa ń ka Al Qur'an dáadáa. Mo máa ń ka Al Qur'an, mo máa ń ka dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe, báwo lo ṣe máa ń ṣe, báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, tí ni o ṣe máa ń ṣe iṣẹ́ àwọn iṣẹ́ àkànṣe mi? Òun ni pé, màá rí pé iṣẹ́ tí wọ́n ń gbé fún mi, mo ṣe dáadáa. Mo ṣe tó bí pé ẹni tó gbé iṣẹ́ fún mi nínú rẹ̀ á dùn.

Ṣé o ti lọ sí Agori? Èmi òún sábà lọ sí ago o. Mi òún sábà lọ. Èè bo àwọn kan fẹ́ràn rẹ̀ gan kán lẹ̀, kan fẹ́ràn kí wọ́n máa ń lọ sí Agori. Mi òún, mi òún sábà lọ, mi òún sábà lọ. Àwọn kan máa ń lọ dáadáa, wọ́n fẹ́ràn rẹ̀, wọ́n máa ń lọ.

Báwo lo ṣe máa ń pàrọ̀ ọkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Bẹ́ẹ̀ni, nígbà tí iṣẹ́ bá pọ̀ báyẹn, màá ri pé mo mú ọkan mi balẹ̀, màá máa ṣe àwọn isẹ naa ní jẹ́lẹ̀ẹ́jẹ̀lẹ̀ẹ́. Èyí tó bá sì jẹ́ kókún nbẹẹ ni màá mú kọ́kọ́ mugbọ naa to máa ṣe awọn èyí tó kù.

Ṣé o máa ń gbọ́ podcast? A! Mo máa ń gbọ́, mo máa ń gbọ́, mo máa ń gbọ́. Wọ́n máa ń pe àwọn oríṣiríṣi àwọn òṣèré, àwọn olórin kí wọ́n wá, kí wọ́n wá sọ̀rọ̀, kí wọ́n wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Àwọn sì máa ń sọ̀rọ̀ oríṣiríṣi ìgbésí ayé wọn lórí podcast náà bẹ́ẹ̀ ni.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, wọ́n ni ẹ̀bùn tó bá ṣe yín pé ẹni náà ó máa fẹ́ràn láti gbà á. Tó ṣe yí pé tí mo bá fún, á jọjú lójú rẹ̀ àwọn nǹkan tó máa wúlò fún un.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Ẹn, àkọ́kọ́ ná, ẹmi ò fẹ́ràn kí n máa gba àwọn ímélì àìwúlò torí pé kí ni mo fẹ́ fi ṣe? But ó máa ń wáyé, àwọn kan máa ń sẹ̀nd àwọn ímélì àìwúlò sí mi tí mi ò mọ ẹni tó sẹ̀nd rẹ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Òun ni ọdún táa máa ń ṣe iléyá àti ọdún táa máa ń ṣe ìtúnu àwẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àwọn ọdún yẹn púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ musulumi ló máa wá sí Eid láti wá kírun.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Mùsùlùmí lẹ́ẹ̀mi, èmi ò ṣe od--, mò ń ṣe àjọ̀dún. Àwọn ẹlẹ́ṣìn kejì tó jẹ́ kìrìsìtẹ́nì ló máa ń ṣe ọdún, wọ́n máa ń ṣàjọ̀dún. Èmi ò ń ṣe àjọ̀dún, Mùsùlùmí lẹ́ẹ̀mi. Àwọn Mùsùlùmí kò sí èyí tó kan wa pẹ̀lú ọdún àjọ̀dún.

Kí ni ìgbádùn rẹ̀? Ẹn, ìgbádùn mi ni pé mo fẹ́ràn kí i ní owó lọ́wọ́, kí n rí bi ra ohun tí mo fẹ́ lásìkò, kí n dè máa jẹ́ kan tó wùmí, mo dẹ̀ fẹ́ràn kí n máa gbé gbàlàafia láìṣe pé mo ń gbé pẹ̀lú àwọn oní wàhálà.

Ṣé o, ṣe o ti lu etí rí? Émi ò lu, mo ò lu etí rí. Mùsùlùmí ni èmi, mi ò lu etí. But áwọn kan wà tó máa ń lu etí, èmi ò lu etí ń tẹ mí, mi ò lu etí. Mo tiẹ̀ lè ṣe ni pé kí wa, kí wa lu etí. Obìnrin ló tún máa ń lu etí, àwọn ni ayé gbà fún láti lu etí.

Ṣé o máa ń fín tùràrí? É, o tùràrí dá, ó dá kí èèyàn máa fín tùràrí. Ṣùgbọ́n kí wọ́n mọrúù tùràrí tí èèyàn máa fín torí pé àwọn oríṣiríṣi tùràrí ló wà tó jẹ́ pé ó jọmọ́ tí alu-janu. Tó bá ti jẹ́ pé àwọn èyí yẹn kò dá.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, tí n bá ti ri pé ohun tí ó ń bà mí ninu jẹ́ àbí ohun tí mi ò fẹ́ràn ń ṣẹlẹ̀, màá rí pé mo mú ọkàn mi kuro nbẹ̀, mi ò ní rò nípa rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? A! Nísìyí, ìyẹn tí bá ti rí pé ayárabíàṣá tuntun tí mò ń lò ó ti gbó ó ti fẹ́ máa ṣe bákan bákan, màá rí pé mo ti lọ rà mí. Ṣùgbọ́n tí tó lọ rà mí, màá rí pé mò ń lò ó dáadáa.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Àh, èmi ò kí ń gbọ́ orin lẹ́yìn kí ń gbá Al-Qur'an. Mo máa ń gbá Al-Qur'an dáadáa, èmí o n sábà gbọ́ orin. Tóri pé nínú ẹ̀sìn Islam orin gbígbọ́ ò dáa, èmi ò ń gbọ́ orin, èmi ò ń gbọ́ orin. Mò kórira kí màá gbọ́ orin.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àwọn oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn cake, mo fẹ́ràn meat pie, mo dẹ̀ fẹ́ràn sausage roll, mo dẹ̀ tún fẹ́ràn scotch egg, mo dẹ̀ tún fẹ́ràn mo ṣà fẹ́ràn oríṣiríṣi oúnjẹ àkàrà ni mo fẹ́ràn tó pọ̀.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, mo máa ń wọ fìlà dáadáa. Ó dá kí Mùsùlùmí gan máa wọ fìlà, mo máa ń wọ fìlà dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà, mo máa ń wọ fìlà. Fìlà dá púpọ̀ fún àwọn Mùsùlùmí kó máa wọ, mo máa ń wọ fìlà. Bẹ́ẹ̀ni, fìlà dá púpọ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? É mi ò kí ń wọ, mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́. Mo, mo máa ń wọ, bẹ́ẹ̀ ni mo máa ń wọ. Mo máa ń wọ bí i ago, ago bẹ́ẹ̀ ni. Ohun ọ̀sọ́, oòó wà fún àwọn obìnrin. Àwọn obìnrin ló máa ń lo ọ̀sọ̀sọ̀n bí gold piece, ẹ́ẹ́ ago gbogbo gbemọ ra wọn báyẹn.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Ṣé o fẹ́ràn ìrìn òkè? Mo fẹ́ràn ìrìn òkè ṣùgbọ́n mi ò láńfàní láti lọ síbẹ̀ dáadáa. Mi ò láńfàní láti lọ síbẹ̀. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti lọ síbẹ̀ lọ́jọ́ kan. Mo bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwẹ̀? Mọ́ like mo fẹ́ràn Economics, mo sì fẹ́ràn Mathematics bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ yìí mo kórira rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó yá, mo dupe f'Olorun mo dúpẹ́ fún Ọlọ́run, ó padà ń yé mi mo sì fẹ́ràn rẹ̀ níṣin yi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ data analysis. Ó ń wù mí lọ́pọ̀lọ́pọ̀ kí ń kọ. Pẹ̀lú ògo ọlọ́un Bihid ni lahi, mádẹ mọ̀, má mọ̀. Ó wù mí kí ń kọ data analysis. Ó wù mí kí ń kọ data analysis. Bẹ́ẹ̀ ni ó ń wù mí.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń wọ, mo máa ń wọ ago ọwọ́. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ síi. Mo dẹ̀ ń gbèrò láti ra nǹkan, ago ọwọ́ kan pẹ̀lú ògo Ọlọ́run. Mo fẹ́ràn kí máa wọ ago ọwọ́. Pápa jùlọ èyí tí ó bá fi ṣe gold, tó jẹ silver àbí kó jẹ́ onírọ́bà.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Kò dájú pé bóyá mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan torí pé kò sí oúnjẹ tí mi ò sábà ń jẹ. Lópin igbà to ṣe wípé ó ń jẹ oúnjẹ yẹn o. Kò yé, oúnjẹ yi wọ́n sẹ dáadáa ó sì dùn. Mi ò kórìíra sí oúnjẹ kankan.

Ibo ni o máa ń ra ǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan, mo máa ń lọ sí ọjà, màá lọ ra àwọn nǹkan tí mo bá fẹ́ rà, bíi potato, bíi ata àti àwọn nǹkan mìí báyẹn. Bẹ́ẹ̀ ni, màá n lọ sí ọjà. Tí n dẹ bá lowo lọwọ dáadáa, màá lọ sí supermarket, màá lọ ra àwọn nǹkan elo, àwọn nǹkan, àwọn nǹkan elo oúnjẹ mọra wọ́n báyẹn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Àbí máa ń jẹ àwọn oúnjẹ bẹ́ẹ̀ o, n máa ń jẹ àwọn oúnjẹ òpópónà ma ń jẹ dáadáa àti pé àwọn oúnjẹ yẹn gan wọ́n má ń, wọ́n kì ń wọ́n bí àwọn oúnjẹ tí wọ́n máa ń tà ní boya ibí i rẹ́sítọ́ráǹtì.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? N o lè fọ eyín lẹ́ẹ̀kan, mo lè lè fọ eyín lẹ́ẹ̀mejì so àti pé ẹ̀ẹ̀kan ni mo sábà fọ eyín, ẹ̀ẹ̀kan ni mo máa ń sábà fọ eyín. Tí ó dẹ̀ bá fọ eyín lẹ́ẹ̀mejì náà kọ síkọ tó burú bẹ́ẹ̀, a jẹ́ kí eyín mọ́ ni kí ẹ má máà lu.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé, mo máa ń ka ìwé dáadáa. Ó dára ki eeyan máa ka ìwé. Tí eyan bá ń ka ìwé, a máa jẹ́ kí ọpọlọ kó túbọ̀ máa dàgbà síi, kó túbọ̀ máa dà síi. Eyan a sì máa mọ àwọn nǹkan oríṣiríṣi nkan l'eyan máa maa mọ. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Tí àwọn èèyàn bá ní kí n bá àwọn mú owó dání, máa bá wọn mú dání, máa tọ́jú rẹ̀. Tó dẹ̀ bá dìgbà tí wọ́n fẹ́ lo owó wọn, màá dẹ̀ lọ mú ibi tí mo fi sí, màá fún wọn padà. Bẹ́ẹ̀ ni.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sin? À, nígbà tí mo bá ń sin oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo bá ń sin, màá ṣe àdúrà tí Ànọbi waà Muhammad Sallallahu Alaihi Wasallam tó kọ́ wa. Tí mo bá sin, màá ní alhamdulilahi, màá dúpẹ́ fún Ọlọ́run. Ẹni tí yàn dẹ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó bá jẹ́ Muslim, á ní yedikum. O, ẹni ẹ́ tún máa sọ gbólóhùn kan bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ígbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, mo ọ̀ ti è lẹ rántí mọ́. Mi ò rántí mọ́. Mi ò lè rántí mọ́. Mi ò lè rántí mọ́. Mo rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Ṣùgbọ́n màá lọ, màá lọ.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù oun ni àwọn oúnjẹ tó ṣe yí pé mo lè jẹ síkun ara mi. Oúnjẹ tó dùn bíi rice, bíi fried rice and salad and chicken. Mo like àwọn iyẹn náà. Àwọn oúnjẹ tó bá dùn. Kò sí oúnjẹ tèmi ò kí ń jẹ, tó ṣa bá ti dùn.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí ta tiń ya àwòrán. Eyàn á lọ sí ibi tí wọ́n ti ń ya fọ́tò ni. Àbí kí tí edan bá fẹ́ ya fọ́tò ẹ̀, eyán a rí pé ibi tí eyan wà ibi tó da ni. Èyí tó ṣe pé tí eyan bá yà, á tún jẹ́ kí fọ́tò náà kó gúnrégé. Bẹ́ẹ̀ni.

Ṣé o mọ bi a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń wẹ̀. Eeyáń a lọ sí ilé ìwẹ̀ ni. Eeyáń a lọ sí ilé ìwẹ̀, eeyáń a fọ gbogbo ara eeyàn, eeyáń a tàmbà, eeyáń a lọ oṣẹ gidi, eeyán a rí pé gbogbo ibi tẹ e ki eeyàn fọ̀, eeyàn fọ̀ dáadáa. Ilé ìwẹ̀ ni wọ́n ti ń wẹ̀. Kò sí ibi tí wọn kì ń wẹ̀. Kò sí ibi tí wọn kì ń wẹ̀. Ilé ìwẹ̀ ni wọ́n ti ń wẹ̀.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni mo mọ ibí ta ti ń se oúnjẹ. A ń lọ sí kitchen, yàrá ìdáná òún ni wọ́n ti ń se oúnjẹ. Mo mọ ibi tí wọ́n ti ń se oúnjẹ. Bẹ́ẹ̀ni inú kitchen ni wón ti ń se oúnjẹ. Ilé ìdáná, yàrá ìdáná ni wón ti ń se oúnjẹ. Ibẹ́ẹ̀ ni iyán máa ń kò àwọn oúnjẹ sí.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni, mo máa ń rìn ní àlàáfíà. Èmi ò fẹ́ràn wàhálà. Mo máa ń lọ jẹ́jẹ́ mi ni. Tí n bá ràwọn èèyàn, màá kí wọ́n. Báwo ni gbogbo ǹkan? Báwo ni o máa kí àwọn èèyàn? Mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń lọ jẹ́jẹ́ mi. Mo n yà sí ibi toyẹ́ kí n má yà sí ibi tí ó dẹ̀ dá, emi ò kí ń gba ibe.

Ṣé o ní àwòrán lára? Èmi ò ní àwòrán lára. Ko tíe dáa ni. Kò sí àwòrán kankan lára mi tí Ọlọ́run ṣe dá mi. Bẹ́ẹ̀ náà ni mo ṣe wà. Kò sí àwòrán kankan lára mi. Kò dẹyẹ kí Mùsùlùmí kó máa ya àwòrán sára. Kò dáa rárá. Kò jẹ́ kí Mùsùlùmí máa ya àwòrán sára.

Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akókò tí mo fẹ́ràn nínú ọjọ́ oun ni ọjọ́ Friday. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ọjọ́ Friday torí pé ọjọ́ eyi oun ni àdúrà máa ń gbà. Àdúrà máa ń gbà àwọn èèyàn. Ni ọjọ́ tí Ọlọ́run máa ń gbàdúrà àwọn èèyàn. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn akókò náà.

Kí ni ó máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Máa ní sùúrù ni, màá ní sùúrù kí tí mo firi nǹkan nọgbàá, mi ò ní yára púpọ̀ jù, mi ò ní yára púpọ̀ jù. Màá ní sùúrù kí ohun, ohun tí mò ń fẹ́ kó fi tẹ̀ mí lọ́wọ́ bí yàti ìyàn kan bá ṣe ileri nǹkan fún mi.

Ṣé o fẹ́ràn wà ní òru? Emi ò, ẹ̀, nnkan tó fi wa bẹẹ ni pé èmi ò fẹ́ràn kí n wà ní òru torí pé òru igba tí àwọn èèyàn máa ń ṣe ìkà ni, ṣùgbọ́n mo máa ń dìde lóru, mo máa ń ṣe àdúrà fún Ọlọ́run, mo máa ń dìde lóru, mo máa ń ṣe àdúrà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ ni, oo máa ń dùn mọ́ mi gan tí mo bá lo ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rẹ, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Ó da púpọ̀ ó sì máa ń jẹ́ kí yàn yára, ó máa ń jẹ́ kí yàn yára dé ibi tí yàn ń lọ.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá, mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èmi nígbàgbọ́ pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀, Ọlọ́run mọ̀ sí i. Kò ṣe éyi ti Ọlọ́run omọ̀ sí i. A ti kọ́ pé ó máa ṣẹlẹ̀ náà ni.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Èmi ò, èmi ò ní ilé-iṣẹ́, de po pé màá ní ọmọ-ṣẹ́. Èmi ò tí ì ní ilé-iṣẹ́ tí mo dá kalẹ̀ báyìí ní sì. Ṣùgbọ́n ó dá kí iyàn máa fún àwọn iyàn ní owó àfikún, kí iyàn ti fún wọn, kí iyàn fi jẹ́ kí orí wọn wù, kí iyan fi fún wọn lórí yín.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mi ò tí ì gun-un rí, mi ò tí ì gun rí, but mo ti wọ canoe rí, but mi ò tí ì, mi ò tí ì gun rí, mi ò tí ì gun rí. Sugbon máa sì gun lọ́jọ́ kan lọ́jọ́ kan. Ọjọ́ kan ń bọ̀ tí màá gun. Beeni, ọjọ́ kan ń bọ̀ tí màá gun, beeni.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ọ́ rọrùn fún mi. Ìyá kọ jí wọn lọ́nà tó da ni, ọ̀nà tó da. Tó ṣe yipé tí ènìyàn bá jiyàn inú ò ní, inú ò ní bí wọn, inu ò ní bí wọn. Yẹ́ kí ènìyàn bá fẹ́ jìyàn, ìyá jìyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni.

Báwo ni o se máa ran àwon èníyàn lówo. Tí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, mo máa ń ràn wọ́n lọ́wọ́ bi e níbi ohun tí wọ́n nílò, níbi ìrànlọ́wọ́ náà ni màá ràn wọ́n lọ́wọ́ fún. Bẹ́ẹ̀ ni, màá ràn àwọn èyàn lọ́wọ́ níbi àwọn nǹkan tí ẹ pe o máa ṣe wọ́n láǹfààní.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Tí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, màá bá wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, kẹ́lẹ́kẹ́lẹ́ ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, tó ṣe pé ọ̀rọ̀ tí mò ń bá wọn sọ, mo ní bínú àwọn oro tí mò ń bá wọn sọ, a jọ gbọ́ra wa yé lórí ohun tí, ohun tí wọ́n bá fẹ́ rà.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? À, mo mọ, mo mọ ìtumọ̀ orúkọ mi. Abdulquddus, ìyẹn ti ń ṣe the Holy. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni ẹrú Ọlọ́run bá tún jìnà sí àwọn nǹkan ẹgbin, àwọn nǹkan ìròyìn tí ó dà, ǹkan tó ń jẹ Abdulquddus ni ẹ̀

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Èmi ò kí ń ṣe ìgbéjáde o, àti pé èmi ò tíì máa ṣiṣẹ́ gan. Mi ò tíì máa ṣiṣẹ́, so mi ò tí ì máa ṣe ìgbéjáde kankan. Só boya tí n bá bẹ̀rẹ̀ síi ṣiṣẹ́ o, ẹhen ma máa ṣe ìgbéjáde.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀gá eyàn, eyàn gbọdọ fún ní ọ̀wọ̀ tó da. Eyàn gbọdọ máa ṣe ohun tí wọ́n fẹ́ tí wọ́n bá gbéṣẹ́ fún yàn kí yàn dè máa ṣe dáadáa. Bẹ́ẹ̀ni, ọ̀gá eyàn, eyàn gbọdọ máa ṣiṣẹ́, ẹni tó jọ́ga sí yàn níbi iṣẹ́ kí èyán máa ṣe dáadáa sí wọn.

Gíga tó ga tó, mo ga tó, mi ò, mo ga ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ga lọ títí bá òun, mi ò fi bẹ́ẹ̀ ga lọ títí bá òun ṣùgbọ́n mo ga, mo ga. Ẹyin tí yan dẹ bá ti ga jù náà kò da, ìyàn kò, though Ọlọ́run ló ń dáyàn ó, tọ Ọlọ́run bá ti dáyàn kí yan máa dúpẹ́ náà ni o.

Ṣé o máa ń ṣeré ìdánì? Èmi ò kí ń ṣeré ìdánì o. Mi ò kí ń ṣeré ìdánì. Mò n tiẹ́ kí ń ṣe ni. Ṣùgbọ́n àwọn tó máa ń ṣe wà, àwọn tó máa ń ṣe wà, àwọn tó máa ń ṣeré ìdánì wà. Sugbon èmi ò kí ń ṣe, mi ò kí ń ṣeré ìdánì. Mi ò kí ń ṣeré ìdánì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ígbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó ti pẹ́ torí pé tí ń bá ti ní owó lọ́wọ́, tí bá ti rán jẹ sílé, èmi òún sábà, èmi òún sábà lọ sí ilé oloúnjẹ torí pé oúnjẹ tí mo fẹ́ jẹ ti wà nílé. Èmi ò sábà lọ sí ilé oloúnjẹ báyen.

Ṣé o fẹ́ràn kíkọrin? Èmi ò fẹ́ràn kí máa kọrin, èmi ò fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ kí n máa ke Al-Qur'anu, mo nífẹ̀ẹ́ kí n máa ke Al-Qur'anu. Qur'anu ni, Qur'anu ni mo máa ń gbọ́, èmi ò kí ń gbọ́ orin. Al-Qur'anu ni mo máa ń gbọ́.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, mò lè mú kọ́ọ̀pù méjì torí pé omi dáa lára gan. Mo lè mu kọ́pù méjì, omi omi omi dáa lára púpọ̀, torípé tí èèyàn ò bá mu omi ǹkan mi lòmá dá kalẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? À, èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ torí pé ẹni tó bá mú òògùn lójoojúmọ́ a jẹ́ ẹni tẹ́yẹ pé ó ń láìsàn àbí ǹkan ń ṣe. Ẹni tó dẹ̀ bá ti ń lo òògùn lójoojúmọ́ láì ṣe tó tó lálafíà, ǹkan ti dé nìyẹn, ǹkan ti dé sé ènìyẹn.

Ṣé o máa ń lo ìrọ̀, ẹ́rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ ni mo máa ń lò, mo máa ń lò dáadáa. Bẹ́ẹ̀ ni mo máa ń lò, mo máa ń lò láti fi le è ràn mí lọ́wọ́ nígbà tí mo bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo máa ń lò, o si da púpọ̀ o sí maa n ranyan lọwọ nígbà tí èèyàn bá n lo ero.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Èmi ò kí ń lò, but àwọn mi máa ń lo ṣá, ní àwọn tó ń ṣiṣẹ́ níbi kan tó fẹ́ ká ariwo ko máa disturb wọn, àwọn mi máa ń lò, but èmi ò kí ń lò. Èmi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, èmi ò kí ń lò torí pé mi ò nílò rẹ̀, mi ò nílò rẹ̀.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, máa ń tan, máa ń tan. Bẹ́ẹ̀ ni, gbá mi dè wá, mo lè, mo kì í tan. Mo máa ń tan, gbá mi, mo dẹ̀ kín ń tan, gbá mi. Bọ̀ o ní ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ máa ṣe lórí fóònù, òun ló máa ń múmi láti tàn.

Ti mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Èmi, èmi o, mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ o, mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ rí o. Mio tẹ̀ kí n ṣe ni, iṣẹ́ ọ̀fẹ́ báwo? Mase wá ṣe iṣẹ́ ọ̀fẹ́. Mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ ri o. Ó tó kọ̀ bá wù mí dé kí n ṣiṣẹ́ ọ̀fẹ́, pé tó bá wù mí, mo lè ṣiṣẹ́ ọ̀fẹ́

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Kò sí etí ò dáńbẹ̀ tó ṣà bá ti mówó wá àti iṣẹ́ ìta gbangba àti iṣẹ́ inú ilé, kò sí etí ò dáńbẹ̀ kó ṣà ti jáde ni. Towo bá ti ń wọlé àbùsé bùsè, kò sí eyi tí ò dáa n bẹ̀. Tó ṣà bá ti ṣe mí, tó bá ti sanwó fún mi.

Ti o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni mo máa ń fi pamọ́ sórí cloud. Ó dá púpọ̀, nítorí pé fáìlì tí èèyàn ní lórí fóònù, ó lè delete, ṣùgbọ́n tí èèyàn bá ti ní i lórí cloud, ìyá lọ mú níbẹ̀ yá tó da lóde apàdà. Bẹ́ẹ̀ ni mo máa ń fi fáìlì mi sórí cloud, ó dá púpọ̀.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni mo mọ wọ́n, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ̀ wọ́n, mo dá wọn mọ̀. Ó dáa kí eyan ma mọ̀ wá, ó dáa kí eyan mọ àwọn aládùúgbò yan, àwọn tí eyan jọ wá. Ó dáa kí eyan mọ̀ wọ́n, àwọn aládùúgbò yan ó dáa. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? À! Èmi máa ń jẹ ẹran o. À! Mo máa ń jẹ ẹran dáadáa. Kódà ìléyà tó tún bọ̀ lẹ́yìn àwẹ̀ yìí gan, màá jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran dáadáa. Bẹ́ẹ̀ni, ẹran tẹ̀ ó sì dá púpọ̀ àbọ̀ àwọn kan wà tó ṣe yẹ pé ẹran o dà fún wọn.

Ṣé o máa ń rántí àlà rẹ? À, ìgbà mí wà mo máa ń rántí, ìgbà mí dè é ni. Èmi ò kí ń rántí àlà o. Èmi ò kí ń rántí àlà. A ti pé àlà ó níṣe, ó ní nǹkan tó ń ṣe, ó nípa nínú ayé èèyàn. Tí èèyàn bá làlà tí ò da, kí èèyàn máa sọfẹ́ ni kankan, kí èèyàn ra jí, kí ó rẹ sí àdúrà, bí i kí wọ́n bẹrú, kóko máa ṣe.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, àwọn aṣọ wíwẹ̀ mi, òun ni àwọn aṣọ tó ṣe yí pé bí àwọn ti gbó tí mò lò wọ́n mọ́. Bẹ́ẹ̀ni, òun ni àwọn aṣọ wíwẹ̀ tẹ́ mi. Bẹ́ẹ̀ni, òun ni àwọn aṣọ wíwẹ̀ tẹ́ mi. Buy èyí tí ó tutù mi ò kì í fi wọ́n wẹ̀, mi ò kì í fi wọ́n wẹ̀, bẹ́ẹ̀ni.

Ṣé o ní nọ́mbà orí ilẹ̀? Èmi ò ní nọ́mbà orí ilẹ̀ o. Èmi ò ní nọ́mbà orí ilẹ̀ o. Èmi ò tí ẹ ti rà'lè depodepo pe mo ti kọ́lé. Mi ò ní nọ́mbà orí ilẹ̀. Mi ò ní nọ́mbà orí ilẹ̀. Ṣùgbọ́n àwon tan ti rà lè, ó di dandan kí wọ́n ní náà ni. Ó ti di dandan.

Ṣé o máa ń pa owó pamọ́? Ìyẹn owó tó bá jẹ́ tèmi, màá, màá, màá pamọ́. Ṣùgbọ́n èyí tí ó bá ń ṣe tèmi, mi ò pa pamọ́. Owó tí ó bá ń ṣe tèmi, mi ò ń pa pamọ́. Ọwọ́ tí ó bá jẹ́ tèmi, màá fi pamọ́, màá fi pamọ́ bẹ́ẹ̀ ni, màá fi pamọ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹkọ́nọ̀ rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ẹkọ́nọ̀ mi, òun ni, mí ò jẹ́ kí ẹkọ́nọ̀ mi gùn ti tó máa ge. Mi ò jẹ́ kí ẹkọ́nọ̀ mi gùn, mi ò jẹ́ kí ẹkọ́nọ̀ mi gùn. Mo ò jẹ́ kí, mo ò kí ń jẹ́ kí ìdẹ̀tí kó wà níbi ẹkọ́nọ̀ mi.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn tó máa ń jẹ́ kí ara mi kó jí pépé. Bẹ́ẹ̀ni, mo máa ń mu, mo máa ń mu dáadáa. Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yẹn, mo máa ń mu. But mi ò kí ń mu ọtí torí pé ọtí mímu kò da. Kò da kí a máa mu ọtí. Ọtí mímu kò dára rárá. Kò da kí a máa mu ọtí ṣùgbọ́n mo máa ń mu àwọn ẹ̀rọ.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Ó máa ń pẹ́ dáadáa, máa ń pẹ́, máa ń pẹ́. In built battery fóònù tèmi ó dẹ̀ máa ń pẹ́ dáadáa, máa ń pẹ́ tó tó já. Báátìrì fóònù mi dà, máa ń pẹ́ tó tó já, máa ń pẹ́ tó tó já. Báátìrì fóònù mi dà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ọ̀nà òhun ni tí, tí a kó tó di aago méje màá jẹun, ṣùgbọ́n tó bá ti di lẹ́yìn aago mẹ́jọ mi ò ní jẹun mọ́. Ṣùgbọ́n bgbà mi tó dẹ wà to jẹ́ pé tí iṣẹ́ bá pọ̀ fún ara mí tí n bá pé dé láti school, mo máa ń se oúnjẹ nígbà tó bá di aago mẹ́jọ.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Awọn bàtà tí mo máa ń wọ̀, awọn bàtà tó bá daa, tó bá máa da lẹ́sẹ̀ mi, tó máa fine lẹ́sẹ̀ mi, ohun ni mo máa ń wọ̀. Bẹ́ẹ̀ ni, awọn bàtà tó daa, tó daa, tó máa da lẹ́sẹ̀ mi ni mo máa ń wọ̀. Mi ò ma wọn awọn bàtà tó ti já lẹ́sẹ̀ àbí tí ò da, mi ò kí wọn awọn bàtà yẹn.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìgbà mí dì ni mo máa ń type lórí kọ̀npútà àbí lórí fóònù ni, bẹ́ẹ̀ ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ya irun mi lóòrèkóòrè. Ó ń jẹ́ kí irun mi kó ta koko. Tí irun mi dè bá ti pọ̀ jù, màá rí pé mo gé e. Torí pé tí irun mi bá ti pọ̀ jù kò ní jẹ́ kí, kò ní jẹ́ kí wíwò mi kó da mọ́ bẹ́ẹ̀ni.

Ìrọrí mélòó ni o máa ń lò? Èmi ò ní ìrọrí kankan tí mo máa ń lò, mo kàn tí bá ti fẹ́ sùn, mo kàn máa ń forí lọlẹ̀ ni, nǹkan tí mo kàn máa ń ṣe nìyẹn. Mi ò ní ìrọrí, mo ní ìrọrí kankan, mi ò ní. Mo kàn máa ń, bá ti fẹ́ sùn, màá kọ́ gbọ́ orí síbi tí mo fẹ́ sùn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? À, èmi ò kí ń bínú, torí pé oríṣiríṣi àwọn èèyàn ló wà n nú ọkọ̀. Mo ò dẹ̀ mọ ẹni tí wọ́n ń ṣe, àti pé ìbínú ò da. Èèyán máa fi sùúrù ṣe ẹni, sùúrù ló gbà. Kò da kí èèyàn máa bínú. Sùúrù nì èèyàn máa fi n ṣe. Èmi ó sábà bínú nínú mọ́tò.

Àwọn ojú òpó ayélujára, àwọn ojú òpó ayélujára wo ni ó wà? À, ojú òpó ayélujára ó pọ̀, ó pọ̀ bí website, eeh, Appoint, website, eeh, Naijaloaded. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Tí mo ṣe máa bá wọn ṣiṣẹ́, bí tẹ́lẹ̀ tí mo ṣe sọ, màá fi sùúrù bá wọn ṣiṣẹ́ ni. Màá dẹ̀ fi ìgbọ́raẹniyé fi bá wọn ṣiṣẹ́. Màá bá wọn ṣiṣẹ́ dáadáa, tí mo ṣe máa n bá wọn ṣiṣẹ́ nìyẹn, màá dẹ̀ ṣiṣẹ́ wọn dáadáa.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn kí máa mu 7up, mo fẹ́ràn kí máa mu Fanta, mo fẹ́ràn kí máa mu gbogbo mímu tó bá ti jẹ́ ohun tó da, mo ní mo, mo fẹ́ràn láti máa mu. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí máa mu, eh, apple, apple juice, mo fẹ́ràn rẹ̀ náà.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń bá, ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Èmi ò ní ìrora o. Ọ̀rọ̀ tó bá wà lẹ́nu mi ni màá sọ. Igba mi dè ni, ojú máa ń tì mí, bẹ́ẹ̀ ni, n ò ní le sọ̀rọ̀ jákè dáadáa. Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn máa ń ṣe mí but, nísìín, ojú ò kín tì mí mọ́.

Kí ni òun máa ń jẹ ní ọ̀sán? Tí mo ṣe wà yì gan, mi ò tì jẹun, mi ò tí le jẹun, torí pé mo wà n nú àwẹ̀, mi ò tí jẹun, but màá sì jẹun tó bá ti n bá ti fẹ́ ṣínu. But ní ọ̀sán, èmi ò sábà ń jẹun lọ́sàn-án, à fi tí oúnjẹ bá wà, òun ni mo máa ń jẹun. But báyíi nìsìń, mo ń gbà awe lọ́wọ́.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Èmi ò mọ̀, mi ò mọ̀ bí wọ́n ti ń ṣe. Bóyá, tí èèyàn bá dé ibi tí àwọn tán ṣe àgọ́, bẹ́ẹ̀ ni wọ́n máa mọ̀, ṣùgbọ́n èmi ò mọ ibi tí wọ́n ti ń ṣe. Mi ò mọ̀, mi ò mọ̀ bí wọ́n ti ń ṣe ìrànwọ́ àkókò. Mi ò mọ̀bẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀, wọ́n mọ̀ tó ṣe máa ṣe.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Èmi ò fẹ́ràn kí n máa wo ìràwọ̀. Kí ni mó fẹ́ fi ṣe Mùsùlùmí lẹ mi, èmi ò fẹ́ràn kí n máa wo ìràwọ̀. Torí pé lóòótọ́ nínú Mùsùlùmí ó dá kí eeyan máa wo ìràwọ̀ torí pé ó máa ń júwe ìgbà tí èeyàn máa ń pe ìrun. Bẹ́ẹ̀ ni.

Irú ìbọsẹ̀ wo ni o fẹ́ràn? Irú ìbọsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn kí ma wọ àwọn ìbọsẹ̀ tó se i pé kò ní fún mi lẹ́sẹ̀, ni se ni yóò ṣe rẹ́gẹ́ rẹ́gẹ́ lẹ́sẹ̀ mi, tí ó ní má jẹ́ kí ẹsẹ̀ kó má dùn mí. Àwọn ìbọsẹ̀ tí mo fẹ́ràn nìyẹn. Àwọn ìbọsẹ̀ tó se pé tí ba fi ṣẹ̀ṣẹ̀, àwọn ènìyàn gan á mọ̀ pé yes ìbọsẹ̀ ni mo wọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? À, Mùsùlùmí lè mi, èmi ò nlọ sí ìṣẹ́gun ọdẹ. Kò sí nnkan tó kàn pẹ̀lú ìṣẹ́gun ọdẹ. Lẹ́yìn kín lọ sí mosque, kín kírun, kín ṣàdúà. But ìṣẹ́gun ọdẹ, àwọn tí wọ́n ń ṣọdẹ, àwọn tí wọ́n ń ṣe ìbílẹ̀ nọ lè máa ṣe oru nkan bá un.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Àwọn eré ìdárayá, eré, eré ìdárayá tí, tí mo fẹ́ràn jù oun ni àkọ́kọ́ football, bọ́. Nínú Islam, ẹ, ohun tí football ò fi dáni wò ni pé ìhòòhò àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù náà, ọ̀n-ìtàn wọn ń ṣò.

Ṣé o ti lọ sọ́dẹ rí? À, èmi ò lọ sọ́dẹ rí o. Kò sí èyi tò kan mi pẹ̀lú ọdẹ. Mi ò tiẹ́ lọ sọ́dẹ rí ni. Torí pé kín mo fẹ́ lọ ṣénbẹ̀, àwọn tí wọ́n ń pọdẹ ni wón máa ń lọ sọdẹ. Èmi ò lọ sọdẹ rí. Mi ò lọ sọdẹ rí. Mi ò lọ sọdẹ rí.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì mi, ṣé ẹ ń bèèrè pé ọ́fíìsì àkókò wo ni mo wo ni mo máa ń lọ sí ọ́fíìsì? Àbí kí lẹ ń bèèrè lọ́wọ́ mi? Torí pé Yorùbá yìí ó fẹ́ jọ mọ́ ohun Yorùbá tí mo gbọye.

Ṣé o máa ń fi ìdáàbò bo orun sára? Èmi ò ń, mi ò kí ń lò ó torí pé ò ń sábà bóra, mò ń bára, mi ò ń bora. Mo kàn mọ̀ pé tí bá sùn, mi ò ní bóra, mi sì rò pé kí n sùn, bọ̀ mó ma fi ìdáàbò bo ohun sára.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Aà, aà mi ò tí e lè ká ni, nítorí pé mo, kódà gan mo tún tún wo lónìí, mo ò tí e lè ká iye ìgbà tí mo ti wo, nítorí pé mo máa ń wòó dáadáa, mo máa ń wòó, mo máa ń wòó dáadáa. Mi ò tí e lè ká iye hours tí mo fi wòó.

Tí o fẹ́ràn yíya àwòrán, àbí mi ò fẹ́ràn kí n máa ya àwòrán. Mi ò ti e fẹ́ ẹni, mi ò nífẹ̀ẹ́ rárá, rárá, rárá, mi ò nífẹ̀ẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa wo gíláàsì, kí n wo bóyá mo gúnrégé àbí mo ò gúnrégé. Ṣùgbọ́n pé kí n máa yàwòrán yẹn, mi ò kí ń y'àwòrán rárá, mi ò yàwòrán.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Méjèèjì ni mo fẹ́ràn, kò si eyi tí mi ò lè mu n bẹ́. Méjèèjì ló bá mi lára mu, kò si èyí tí mi ò nífẹ́ láti máa mu nínú méjèèjì. Coffee àbí tea, méjèèjì ni mo like. Tẹ wá rí coffee, ó ní iṣẹ́ tí ó ń ṣe lára dáadáa ju tea lọ. Coffee ó ní iṣẹ́ tó ń ṣe lára dáadáa.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Àáà, mo fẹ́ràn ẹ̀fọ́ jíjẹ. Ẹ̀fọ́ tó ṣe pé tó wọn bá kó èdè síi tí wọ́n kó pònmọ́ síi, kí wọ́n kó ẹran sí i, oríṣiríṣi àwọn ǹkan èlò tí wọ́n fi síi, mo fẹ́ràn kí máa jẹ ẹ́.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Àh! Nígbà tí mo kẹ́yìn ní àlà burúkú, mi ò tiẹ́ lẹ̀ ká iyè igbà torí pé tí bá ní kí máa ká iyègbà tí mo ti lá àlà burúkú, mi ò lè ká tán. A mọ iyègbà ni. Ṣùgbọ́n ohun tí ó fi ń dára jù ni pé tí èèyàn bá là àlà gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, íyàn ò gbodó sọ fún ẹnikẹ́ni, ẹnikẹ́ni.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Tí mo ṣe máa ń dáàbò bo ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé èmi ò ń jẹ́ kí, kí mò ń fi ara mi hàn lórí Íńtánẹ́ẹ̀tì, de bí pé àwọn èèyàn máa wa máa sọ pé kíni eléyi. Mi ò ń fi ìkọ̀kọ̀ mi han ẹnikẹ́ni lórí Íńtánẹ́ẹ̀tì, mi ò ń fi ìkọ̀kọ̀ mi hàn.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé, nílé mi ò ní, mi ò ní ṣùgbọ́n màá rà kan, màá rà kan. Mo ń gbèrò láti ra kan ṣùgbọ́n báyìí mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, mi ò ní, mi ò ní báyìí.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Ehn, mo máa ń jí láàárọ̀ kùtùkùtù, bẹ́ẹ̀ni mo máa ń jí láàárọ̀ kùtùkùtù dáadáa, bẹ́ẹ̀ni mo máa ń jí láàárọ̀ kùtùkùtù. Tí dẹ̀ bá jí láàárọ̀ kùtùkùtù yẹn, máa rí pé mo bẹ Ọlọ́run, mo ṣàdúrà dáadáa, máa rí pé mo bẹ Ọlọ́run dáadáa, máa rí pé mo be ọ́loun dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bẹ́ẹ̀ni, màá farabalẹ̀. Tí iṣẹ́ yẹn bá pọ̀jù fún mi, màá rí pé mo fi ẹ̀mí ara mi balẹ̀. Mo se ní, lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn èyí tó dẹ̀ bá jẹ́ important ohun ni màá mú gbọ́ tí màá dẹ̀ ṣe.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Èmi ò, mo kò sí, kò seyi tíì tó burú nbẹ́ẹ̀ tí eeyan bá wọ ìbọwọ́ bọ̀. Ọkùnrin ò sábà wọ ìbọwọ́, ọkùnrin. Obìnrin ló sábà máa ń wọ gbogbo awon nkan bayen, kí eeyan máa wọ ìbọwọ́. Èmi òn sábà wọ ìbọwọ́ ńtẹ̀mí, bọ̀ ṣùgbọ́n mo lè wọ ago.

Ṣé etí rẹ dára? Etí mi dára. Méjèèjì gan ló dára. Kò sí eyi tí ò dáa nbẹ. Etí méjèèjì mi dà. Etí méjèèjì mi ó dára dáadáa ni. Kò bàjẹ́. Mo sì máa ń fi ń gbọ́rọ̀ dáadáa. Mo fi máa ń gbọ́ nkán tí wọ́n bá sọ fún mi àti ohun tí àwọn lecturer bá sọ fún mi, mo máa fi n gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni, etí mi dára.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ah! Èmi ò mọ àmì ìràwọ̀ mi o, èmi ò tíì ẹ mọ̀ ni. Mi ò tíì ẹ mọ̀, mi ò tíì ẹ mọ̀ tó tí wọ́n ṣe máa ń wò, mi ò tíì ẹ mọ̀ ni. Èmi ò mọ àmì ìràwọ̀ mi, mi ò tíẹ mọ̀ ni. Mi ò mọ àmì ìràwọ̀ mi. Àwọn nǹkan máa ń wo ṣá, bẹ́ẹ̀ ni àwọn nǹkan máa ń wo, wọ́n máa ń wo.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Mi ò kí ń fọ aṣọ bora o, ṣùgbọ́n mi ò kí ń sùn ní wòwò. Mi ò kí ń sùn ní wòwò, ṣùgbọ́n mo ń fi aṣọ ìbora. Mi ò ń fi aṣọ bora nígbà tí mo bá ń sùn, bo mi ò kí ń sùn nínú ìhòhò torí pé tí bá fi aṣọ bora, óru máa mú mi.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú míì. Ìrìn àjò tí mo rẹ lo ohun ní ilẹ̀ Haúsá ní Kebbi State nígbà tí mo lọ ṣe service NYSC. Ohun ni mo lọ sí ilẹ̀ Haúsá ní Kebbi, ní Kebbi, ní Dakin Gari gan ni mo lọ.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, bí i website, bí i software, bí i AI, bí i cyber security àti data analysis pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan mìíràn báyẹn na.

Báwo ni ìgbéyẹwó iṣẹ́ tó kẹ́yìn iṣẹ́ rẹ rí? Ó da, ó gba, ó da, ìgbéyẹwo iṣẹ́ tó kẹ́yìn iṣẹ́ mi ó da gan. Ó da, ó da, bẹ́ẹ̀ ni, ó da, ó da. Ó sì dá kí yan máa ṣiṣẹ́, Tọ́ gbé fún yan kí yan máa ṣe dáadáa.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi ò ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Kílóde tí màá fi máa ṣèwádìí wọn. Àyàfi tó bá ṣe wí pé àwọn tí mò ń bá ṣiṣẹ́ po, wọ́n ń wùwà kan tí eyan fi ń fura sí wọn tí ò da, òun nì eyan lè máa ṣe ìwádìí lórí wọn.

Ṣé o ní orúkọ ìná gijẹ? Bẹ́ẹ̀ni, mo ní. Orúkọ ìná gijẹ mi ni, ẹ́, Abiola. Abiola ni. Nígbà tí mo dẹ̀ wà ní ilé ìwé, ní secondary school, wọ́n máa ń pè mí ní bàbá ààlià àbí kí wọ́n pè mí ní, ẹ́, ó sá, mo ti gbàgbé àwọn nǹkan tí wọ́n máa ń pè mí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Èmi ò ní ìpàdé kankan lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. N o, n o fi bẹ́ẹ̀ lọrẹ tó máa ń wa mi wá. N o ò dẹ̀ ní ẹni kan tí ó máa mọ́ wa mi wá tí máa fi ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. Àwọn tí wọ́n máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀, òun ni àwọn tó ṣe yí pé wọ́n máa ń ṣiṣẹ́ tí wọ́n máa ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ lọ́sọ́ọ̀ọ̀sẹ̀

Irú etí ìgbọ́ wọ́ ni o máa ń lò? Irú etí ìgbọ́ tí mo máa ń lò ni ear piece. Kòn se àwọn ẹyẹ tí ó máa ń tóbi létí yen o, kòn se etí ìgbọ́ tó máa ń tóbi. Àwọn ẹyi tó kéré yen, òun ni mo máa ń lò. Bẹ́ẹ̀ ni àwọn eyíyen oun ni mo máa ń lò. Etí ìgbọ́ tó kéré, òun ni mo máa ń lò.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákòókò. Bẹ́ẹ̀ni, torí pé níbi iṣẹ́ tí eeyan o bá tètè dé, wón á yọ owó kúrò níbi nínú owó oṣù yan tí eeyan bá pẹ́ dé ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń dé lákòókò dáadáa kí wón máa ba à yọ owó nínú owó oṣù mi.

Ṣé o ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mò lẹ́tọ̀ láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, bẹ́ẹ̀ni mò lẹ́tọ̀ sí, mò lẹ́tọ̀ sí, tó bá wù mí, mò lè gbé iṣẹ́ mi lọ́ boo mí, bẹ́ẹ̀ni mò lẹ́tọ̀ sí.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa torí pé Mùsùlùmí ni mí. Mo máa ń lọ sí mosque. Mo máa ń lọ kírun, màá kírun ní ago méjì, màá kírun ago mẹ́rin, màá kírun ní ago méje, màá kírun ní ago mẹ́jọ, màá tún kírun ní àsútá. Bẹ́ẹ̀ ni, ìyẹn ago mẹ́fà sí márùn-ún.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ohun ni yàrá ibi tí mò ń gbé gangan yàtọ̀ sí inú yàrá tí gbogbo èrò máa ń wà. Yàrá mi ní torí pé èmi nìkan ni màá dá wà n bẹ́ẹ̀, èmi nìkan ni màá dá wà n bẹ́ẹ̀. Yàrá mi ibẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù lọ.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ ni mo máa ń lò ó, torí pé tí eeyan bá ń lo ọ̀pá ìfámọra yẹn, a máa jẹ́ kí yan máa mú láìṣe pé ohun tí eeyan mu eeyan máa sá pamọ́ eeyan lórí. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀, tí eeyan dè bá gbé ohun mímu tí eeyan bá gbé sẹ́rí, ó lè sá pamọ́ eeyan lórí tí ó lè di ǹnkan mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Tí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, tí bá fẹ́ lọ síbi kan tí ẹrù yẹn bá pọ̀ gan, wàá rí pé mo dí dáadáa débi pé àwọn tí bá fẹ́ gbé oju sínú mọ́tò kò ní nira fún mi.